Bẹ́ẹ̀ni, orí máa ń fọ mi tí n bá ti ṣe wàhálà jù. Nítorí wípé tí n bá ti ṣe wàhálà tí mo ti lọ sókè, tí mo ti lọ sódò, tó dẹ̀ yẹ kí ń sinmi tí mi ò sinmi, orí máa ń fọ́ mi. Ìdí tí orí fi máa ń fọ́ mi ni ẹ́ bá ti ṣe wàhálà tí mi ò sinmi, orí máa ń fọ́ mi.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran, èmi jẹ́ ẹni tó máa ń jẹ ẹran, ṣùgbọ́n èmi kì í n jẹ ẹran jù torí mo fẹ́ràn ẹja. Ẹja dáa lára ju ẹran lọ. Mo máa ń jẹ ẹran náà ṣùgbọ́n ẹja ni mo máa ń jẹ jù. Mo máa ń jẹ ẹja.

Bẹ́ẹ̀ni, èmi a máa gbọ́ podcast. Mo máa ń gbọ́ lórí kọ̀npútà mi, mo sì lè gbọ́ lórí fóònù mi. Oríṣiríṣi àwọn ètò ìjíròrò ta máa ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn ìtàn èmi a máa gbọ́. Àwọn ìkẹ́kọ̀ọ́ náà wà níbẹ̀, èmi máa ń gbọ́ podcast.

Èmi o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé èmi máa ń ṣe ìdárayá mi ní inú ilé wa. Mo ní àwọn ohun èlò tí mo lè fi ṣe ìdárayá, àṣìní ọgbà tó fẹ́rẹ́ pẹtẹ tí mo ti máa ń ṣe ìgbésẹ̀ tí mo máa ń rìn káàkiri. Ìgbà mìíràn gan, mo máa ń rìn ní àdúgbò ní ojú títì. Mo ti máa ń ṣe àwọn ìdárayá mi nìyẹn. Mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Bẹ́ẹ̀ni o, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí o. Mo ti dúró, mo ti dúró, à, àní ṣàárẹ̀ lórúkọ Jésù. Nígbà tí ara mi ò dá, è mo wà lórí ibùsùn, mi ti ẹ̀ fọwọ́ kan nkankan. Ìbẹ́ẹ̀ni tó bá lá àlàáfíà ló lè lo nǹkan. À, mi ti ẹ̀ fọwọ́ kan nkankan. Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, dáadáa.

Ohun tí èmi máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni pé ibi tí òjò bá ti bá mi ni, tó bá jẹ́ pé ilé ni òjò yẹn bá mi sí tí mi ò dé níbi tí mò ń lọ, mo máa ti fèrèsé inú ilé mi, màá ti ilẹ̀kùn, màá sì bọ̀ sórí ibùsùn mi, màá sinmi àbí kí ń sùn lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo fẹ́ jáde tí mo dẹ̀ nílò àti jáde ni, èmi á wọ aṣọ òjò kí aṣọ mi kó má baà tutù àbí kí n lo àgọ́ èyí tí à ń pè ní umbrella. Ohun tí mo máa ń ṣe tí òjò bá ń rọ̀ nìyẹn.

Ohun tó máa ń fún èmi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé àkọ́kọ́, ààbò iṣẹ́. Kí olórí iṣẹ́ náà kó mọ iyì iṣẹ́ tí ènìyàn ń ṣe pé à, ẹni máa ń ṣiṣẹ́. Kọ́n dẹ̀ máa gbóríyìn fún àwọn tó máa ń fún èmi ní ìtara ní ibi iṣẹ́ nìyẹn. Àti ìbáṣepọ̀ rere láàárín àwa òṣìṣẹ́, gbogbo yẹn máa ń fún mi ní ìtara. Ó máa ń fún mi, ó máa, ó máa ń fi mí lọ́kàn balẹ̀. Owó oṣù tó sì dára náà tí wọ́n dẹ̀ ń san owó oṣù wa déédéé ní àkókò. À, àwọn tó ń fún èmi ní ìtara nìyẹn o. Àyíká iṣẹ́ náà tó sì dáa tó fọkàn balẹ̀ tí àlàáfíà wà n bẹ́ẹ̀. À, ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́

Bí èmi ṣe máa ń kojú ìdènà ọkọ̀ nìyí, èmi máa ń tètè kúrò nílé ní kùtùkùtù. Èmi sì kì ń bínú, mo máa ń ní sùúrù. Sùúrù jẹ́ kókó, tí èèyàn bá fẹ́ dojú kọ ìdènà ọkọ̀, sùúrù jẹ́ kókó gidi. Nítorí oríṣiríṣi àwọn ènìyàn ló wà lọ́nà. Èmi sì máa ń gba ọ̀nà tí mo mọ̀ pé èrò kì ń pọ̀ lọ́nà ọbẹ̀. Mo máa ń gba ọ̀nà tí kì í kún púpọ̀. Èmi kì ń sáré, èmi kò ń bínú. Mo sì máa ń gbọ́ rédíò kí n lè mọ ìròyìn òpópó bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ nìyí.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá fẹ́ sín ni wípé mo máa ń bo imú mi, mo máa ń bo imú mi tí bá ti fẹ́ sín. Ohun tó dẹ̀ máa ń fa sísìn ni wípé bóyá òtútù wà àbí eruku fẹ́ sí mi ní mú. Ohun tó máa ń sábà fàá ni ye tèmi bá dẹ̀ fẹ́ sín, mo máa ń bo imú mi ni.

Oríṣìíríṣìí eti ìgbọ́ ni mo máa ń lò. Mò ń lò àwọn kékeré yẹn, èyí tó máa ń fi sínú eti, mò ń lò, màá ń lò ètó lókun, mo sì máa ń lò ètí ò lókun náà, ètí ìgbọ́ ètó tí ó wà pẹ̀lú okùn mo máa ń lò, mo sì máa ń lò ètí a máa ń tí ìbọ eti méjèèjì náà. Oríṣìíríṣìí eti ìgbọ́ ni mo máa ń lò.

Èmi máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àní torí pé ó da kí eyan máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó mú ìmọ̀ pọ̀ sí. Íńtánẹ́ẹ̀tì máa ń ràn yàn lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni èmi máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kò dẹ́ síbi tí èèyàn ò tí lè kọ. Ó rọrùn. Bẹ́ ẹ jókòó sínú mọ́tò, èèyàn lè máa kọ. Láì kúrò nínú ilé pàápàá, láì kúrò nínú ilé, èèyàn lè máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. A máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa torí ó da, ó da sì ń ràn mí lọ́wọ́ láti mọ àwọn ǹkan sí.

Ọ́fíìsì mi máa ń tètè sí nítorí wípé àwọn tó máa ń tún inú ọ́fíìsì ṣe tó máa gbàlẹ̀ tó máa tún gbogbo àyíká ṣe àwọn ti máa ń débẹ̀ bí owó aago mẹ́fà. Wọ́n ti máa ń dé bẹ̀ bí owó aago mẹ́fà tí wọ́n á ti tún bẹ̀ ṣe ká wa tó máa wọlé bí owó aago mẹ́jọ àbọ̀sí mẹ́sàn-án. Wọ́n ti máa ń wọlé láti aago mẹ́fà tá a máa tún bẹ̀ ṣe. Ọ́fíìsì mi máa tí ń ṣí ká aago mẹ́fà tó lù.